Àwọn Yorùbá bọ̀ wọ́n ní, "Abèrè ọ̀nà kì í ṣìnà." Ìdí nìyí tí ó fi jẹ́ wípé tí mo bá lọ sí àdúgbò tàbí agbègbè tuntun, mo máa ń bèèrè ọ̀nà ní ọwọ́ àwọn tí wón ń gbé ní àdúgbò náà kí ń má ba ṣìnà. Gẹ́gẹ́ bí àwọn Yorùbá ti sọ.

Mo máa ń fẹ́ràn ìpàdé orí fóònù tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ayárabíàṣá dáadáa. Àgàgà tí mo bá ní láti ní gbólóhùn pẹ̀lú ẹni tí mo fẹ́ ní gbólóhùn pẹ̀lú ni kíákíá wéréwéré, kí n lè mọ ibi tí mo máa yí sí tàbí ìgbésẹ̀ tí ó kàn lẹ́yìn ìgbà tí mo bá bá wọn sọ̀rọ̀.

Bẹ́ẹ̀ni mo ti lọ àgọ oríṣìíríṣì ní àwọn ngbà kan sẹ́yìn. Mo ti lọ sí àgọ ọlọ́pàá ri láti lọ gba àwọn èèyàn sílẹ̀. Bẹ́ẹ̀ sì ni mo ti lọ sí àgọ àwọn ológun láti lọ bá wọn fìmọ̀pọ̀, ẹ lórí bí wọ́n máa ṣe máa gbé ní ìtúbí nùbí pẹ̀lú àwọn ará agbègbè ibi tí wọ́n wà ní ìlú Ìkòròdú. Bẹ́ẹ̀ sì ni mo ti lọ sí àgọ àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń ṣe ìṣe àti àṣà wa tí àwọn bàbá ńlá bàbá wa ní ilẹ̀ Yorùbá tí a jẹ́ ọmọ káàró ojú ire fi sílẹ̀.

Ilẹta ṣe díẹ̀ tí mo ti ní àlàá burúkú ní inú àlàá mi. Nítorí pé èmi jẹ́ èèyàn kan tí kì í tètè sùn. Bẹ́ẹ̀ yẹn, bí mo bá dẹ̀ ti sùn báyìí, àlàá kì í wá. Nítorí pé láìpẹ́ tí mo bá ti sùn, òun ni máa tú tají sí ayé tí eléèdúù à bá gbà kì í jí ṣáyé. Bí mo bá dẹ̀ rí àlàá burúkú, mo máa ń dìde láti ṣe àdúrà.

Mo ní ẹ̀tọ́ láti fẹ iṣẹ́ sí ìlú mìíràn nígbà tí kò bá ti pa àkókò tí ó jẹ́ kí n dé ibi iṣẹ́ àti kí n fi ibi iṣẹ́ sílẹ̀ jẹ, àti wípé tí ò bá ti lòdì sí òfin òṣìṣẹ́ ní orílẹ̀ èdè Nàìjíríà.

Àwọn nǹkan oríṣiríṣi ni ó máa ń mú mi rẹ́rìn. Bí àpẹẹrẹ, tí àwọn ọmọ mi tí wọ́n bá ń bára wọn ṣeré àbí tí wọ́n bá ń sọ èdè wa tí ń ṣe èdè Yorùbá tí wọ́n ń sọ tátàtà díẹ̀díẹ̀ tí wọ́n kọ́ bí wọ́n ṣe ń sọ, ó máa ń mú mi rẹ́rìn nítorí pé, ẹ́, èmi náà máa rán tí ìgbà èwe tàwà náà tí mo fi kọ́ èdè náà. Àpẹẹrẹ imì tú ni wípé tí a bá ń wo, ẹ́, ẹ̀rọ amóhùnmáwòrán, tí mo bá ń wo àwọn òṣìṣẹ́ wọn tàbí àwọn eléré orí ìtàgé bí wọ́n ṣe ń ṣe, tí wọ́n ṣe ń mú inú mi dùn nígbà mí, ìyẹn náà máa ń mú mi rẹ́rìn.

Mo máa ń ṣe eré ìdárayá dáadáa ní gbogbo ọjọ́ Àbámẹ́ta àti Àìkú tí elédùà bá ti jí mi sí ayé. Mo máa ń bọ́ síta tí mo bá ti mu omi, màá lọ sí orí pápá láti lọ bá àwọn ẹlẹgbẹ́ mi kí a jọ ṣe eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Í sì máa ń dùn mọ́ mi dáadáa.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀. Nítorí pé ní àti kékeré, à ní àwọn ẹ̀gbọ́n mi ti máa ń mú wa lọ sí odò, tí a ti máa ń lọ lúwẹ̀ẹ́ ní odò tí kò jìn wọnú nígbà náà ní ìlú wa. Lẹ́yìn ìgbà ọ̀hún, mo tún wá lọ sí ibi tí wọ́n ti ń kọ̀wẹ̀, tí wọ́n ti ń sanwó láti kọ̀wẹ̀ lọ kọ́ ìwẹ̀. Ibi tí mo ti mọ bí wọ́n ti ń lúwẹ̀ẹ́ dáadáa tí wọ́n ti ń wẹ̀ nìyẹn.

Mo máa ń tọ́jú èékánná mi dáadáa nítorí pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń gé. Tí mo bá sì ti gé, màá nu. Tí n bá ti nùú tán, màá wàá lọ wẹ̀ kó lè ba dán dáadáa. Bí mo ò bá rántí láti ṣe gan an, eh, olólùfẹ́ mi kò ní jẹ́ kí n gbádùn, àfi bí mo bá ṣe.

Awon yoruba bo won ni "imototo ni o le segun arun gbogbo". Ìdí yìí ló wà fà tó fi jẹ́ pé kò sí ọjọ́ tí mo máa jí tí mi ò kín ṣe ìmọ́tótó láti, kíka ẹni tí mo fi sùn dé orí ilẹ̀ gbígbá àti abọ́ fífọ̀ pẹ̀lú ilẹ̀ nínú àti aṣọ fífọ̀ ní gbogbo ọjọ́.

Mo fẹ́ràn ẹgbẹ́ eré ìdárayá ní oríṣiríṣi à, orílẹ̀-èdè. Ni orílẹ̀-èdè Nigeria mo fẹ́ràn Red Monsters àti, e, Sporting Lagos. Ni orílẹ̀-èdè English, England mo fẹ́ràn Manchester United. Ni orílẹ̀-èdè Spain mo fẹ́ràn Real Madrid. Ni orílẹ̀-èdè Germany mo fẹ́ràn Bayern Munich. Ni orílẹ̀-èdè Italy mo fẹ́ràn Juventus.

Mo kẹ́yìn rin ìrìn àjò fún iṣẹ́ a máa tó bí ọdún méjì sí mẹ́ta sẹ́yìn nísìń. Nígbàná mo gba ìlú Èkó lọ sí ìlú Uyo. Nígbà tí mo dé ìlú Uyo ní Akwa Ibom, mo gba bẹ̀ lọ sí àwọn ìlú tí ó kù. Láti ibẹ̀ mo dẹ̀ gba bẹ̀ lọ sí Kano. Láti Kano mo gba bẹ̀ dé Abuja padà sí ìlú Èkó.

A bí mi sí ilé ayé ní inú oṣù Agemo. Àti ìgbà yí ni mo ti ń jẹ èyàn, tí mo ti ń kọ́ bí wọn ṣe ń te orile.

Hmm, àwọn Yorùbá bọ̀ wọ́n ní “okùnú òun la fi ń gbé tìtà”. Ìdí nìyí tó fi jẹ́ pé, èmi ò ní ìkórìíra, oúnjẹ kankan o. Tí àwọn èèyàn bá ti ń jẹ tí wọ́n ti ń yó, èmi náà lè jẹ níyẹn. Kò sí oúnjẹ kan tí mo ní kórìíra ẹ, àfi oúnjẹ tí èèyàn ò bá jẹ rí tí mi ò rí kí wọ́n jẹ rí.

Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ojú ni ọba ara. Tí ojú bá ti dára tí ń ríran, ẹ̀rọ a sì máa bá gbogbo ara tó kù. Ojú tèmi dára o. Mo fi ń ríran, mo sì dùpe lọ́wọ́ Elédùrà.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi nígbà mìíràn tí mi ò bá rí oorun sùn dáadáa tàbí tí mo bá ṣe wàhálà jù, orí máa ń fọ́ mi. Ṣùgbọ́n tí mo bá ti sinmi ara tí mo dẹ̀ mu obì lọ́pọ̀lọpọ̀, ó máa ń rọ̀ láìsí lílo òògùn kankan.

Láti dáàbò bo ààyè kọ̀ọ̀kan mi lórí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń lo ẹ̀rọ ìkọrúkọ tí máa ń bo àṣírí ìrìn ní orí Íńtánẹ́ẹ̀tì bí i DuckDuckGo. Tí mo bá sì ti gbé gbogbo ìgbésẹ̀ tí mo ní gbé lórí Íńtánẹ́ẹ̀tì ọ̀hun tán, mo máa ń pa gbogbo ìgbésẹ̀ náà rẹ́ ní orí ẹ̀rọ òún.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni àṣálẹ́. Àṣálẹ́ máa ń jẹ́ àkókò tí gbogbo ọjọ́ ti wọ̀, gbogbo àwọn ẹ̀dá tí elédùú wa dá wọ́n ti wọ̀, wọ́n ti sinmi. Kì í ṣàríwo, kì í sì dáàmú. Ó sì máa ń bí ìṣẹ́ nínú ọpọlọ mi láti ro nǹkan sí dáadáa, láti tún nǹkan ṣe, láti ṣe ohun mèremère láláìsí àbàwọ́n kankan.

Ní tòótọ́, mi ò mọ̀ bí wọ́n ti ń pẹja nítorí mi ò dábàá ẹ̀ rí. Ṣùgbọ́n mo ti kà nípa rẹ̀ rí, mo sì ti ra àwọn ẹ̀ròjà tí wọ́n ma fi ń pa ẹja fún àwọn tí wọ́n ń lò.

Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n, mo sì ti ń tọ́jú irungbọ̀n náà láti ọdún igba ó lé ẹ̀sán báyìí. Irungbọ̀n náà máa ń dá mi lọ́rùn ó sì máa ń dá ìyàwó mi náà ní ọ̀rùn.

Bẹ́ẹ̀ni mo má n ṣe ìtọ́jú àwọn ọjà nígbà tí mo yí ní ààyè ní inú ọjà tí mo fi n ta ọjà nígbà òun bí i ọdún bí i márùn sẹ́yìn. Àmọ́ nísìnyí mi ò ní ìdí láti tọ́jú ọjà kankan torí iṣẹ́ tí mò n ṣe kò gba bẹ́ẹ̀.

Àkópọ̀ fún ìrìnàjò máa ń jẹ́ nǹkan tí ó máa ń dà mí láàmú púpọ̀. Àmọ́, ìyàwó mi ló máa ń gbà mílẹ̀, òun ló máa ń bá mi ṣe gbogbo ètò àkópọ̀ náà láti alẹ́ kí a tó rin ìrìnàjò náà.

Kọ́kọ́rọ́ mi máa ń wà ní ara mi ni òun mo máa ń gbèrín ni. Nítorí pé, àti èmi, àti ìyàwó mi, àti àwọn alábàgbé ilé mi, gbogbo wa la ní kọ́kọ́rọ́ wa ní ọ̀tọ̀ọ̀tọ̀ kí ó má wá di pé èèyàn á tọ́jú kọ́kọ́rọ́ sílẹ̀. Ẹlòmí á mọ rí ibi tó yàn tọ́jú rẹ̀ sí. A wá kó ilé onítọ̀hún.

Ṣé ẹ̀rọ ìgbésókè ni tàbí ẹ̀rọ amóhùn mágbèsì ni? Nítorí ó dòjúrú fún mi pẹ̀lú ọ̀rọ̀ ìbéèrè ẹ̀rọ ìgbésókè. Nítorí èmi ò mọ̀ nípa ẹ̀rọ kankan tí ń jẹ́ ẹ̀rọ ìgbésókè. Àfi ẹ̀rọ amóhùn-mú-àwòrán àbí ẹ̀rọ ayárabíàṣá tàbí ẹ̀rọ amóhùn-mágbèsì.

Tí mo bá ń dúró, tí mo bá ń dúró de ǹkan, mo máa ń gbàdúrà dé ni. Màá ma fi ọkàn tán. Eleduwa nipé kí ǹkan yẹn kó yọrí sí rere. Mo sì máa ń gbìyànjú, láti gbaradì tó bá jẹ́ pé ǹkan tó kan kí èèyàn gbaradì dé'ni, nítorí wípé tí ó bá dé, kó má wà bá mi lójijì.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ó dán mọ́rán, nítorí pé gbogbo ǹkan tí ó yẹ nípa iṣẹ́ mi, gbogbo àkààyè lórí iṣẹ́ mi ni mo ti mọ̀ tí mo ka ye keye ke. Kò di ìgbà tí ó bá sọ fún mi wípé kí n gbé gbá kí n tó gbé gbá, kò di ìgbà tó bá sọ fún mi pé kí n gbá awo kí n tó gbá awo. Kó tó dì n pé ó ro ọ̀rọ̀ kan tàbí méjì, èmi gan ti gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Ó sì máa ń dùn mọ́ nínú bẹ̀. Ìdí nìyí tó fi jẹ́ kí àárín àwa méjèèjì dánmọ́rán. Ìbáṣepọ̀ wa sì dùn ó lárinrin.

Mo kẹ́yìn súnkún ní inú oṣù tí ó kọjá, nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní máa ronu nípa ìyàwó mi tó ti ṣe aláìsí. Àìsí láyè máa ń mú bàánu jẹ́ bàámi nítorí ìfẹ́ tí mo ní sí i àti àwọn ọmọ tí ó fi lẹ̀ fún mi láti tọ̀.

Láàárín iṣẹ́ àti ìgbésí ayé, mo máa ń ṣe ìdọ́gba pẹ̀lú àwọn ọgbọ́n bíi wípé mo máa ń yọ ẹ̀rọ ayárabíàṣaá titi iṣẹ́ sí ọ̀tọ̀ sí èyí titi ìgbésí ayé mi. Mo sì mọ̀ pé tí ẹ̀rọ òún bá fi dún ní àkókò tí kì í ṣe àkókò iṣ ẹ́, iṣẹ́ nìyẹn, mi sì ní dáhùn ẹ̀rọ náà. Tó bá sì di ọjọ́ ìsinmi, mi ò kí ń gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà. Àfi tí n mo bá tú padà sí ẹnu iṣẹ́ kí n tó tún bẹ̀rẹ̀. Tí mo bá sì ti kúrò ní ibi iṣẹ́, gbogbo èrò àti ìṣe tó jọ mọ́ iṣẹ́ níṣe ni mo máa ń gbé sílẹ̀ kí n ba lè ráyè gbé ìgbésí ayé rere pẹ̀lú àwọn ẹbí àti olólùfẹ́ mi.

Àwọn app tí mo máa ń lò jù nínú ìṣe mi ní ojojúmọ́ ní WhatsApp, X, Instagram, Opay, Facebook pẹ̀lú, aah, UBA bank app.

Ti wọ́n bá n sọ̀rọ̀ pizza, àwọn nǹkan tí mo fẹ́ràn jù ní orí ẹ ni alubosa, adìẹ, pepperoni, ata pẹ̀lú tòmátì díẹ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń gbé àpò ẹ̀yìn. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí mo bá ránṣọ gan an, àpò ẹ̀yìn máa ń wà níbẹ̀. Tàbí tí mo bá ra ṣòkòtò bí i àwọn ṣòkòtò líle bí i jeans tàbí chinos, mo máa ń fẹ́ran èyí tó ní àpò ẹ̀yìn nítorí ibẹ̀ ni mo máa ń mú àpò owó mi sí.

Bẹ́ẹ̀ni mo máa ń fi tùràrí dáadáa. Mo máa ń fi tùràrí nígbà tí mo bá fẹ́ ṣe àdúrà ní inú ilé tàbí tí òórùn kan tí ò bá bá mi lára mú bá wà nínú ilé, mo máa ń fi tùràrí. Nígbà tí mo bá dẹ̀fẹ̀ẹ́ ní ìbálòpọ̀ pẹ̀lú olómi náà, mo máa ń fi tùràrí tàbí tí mo bá fẹ́ jáde, mo máa ń fi tùràrí.

Mo yi lọ sí ọjà nínú oṣù tí ó kọjá láti lọ bá àwọn ọmọ mi ra àwọn èròjà tí wọ́n máa ń lò láti fi padà sí ilé ìwé bíi àpò kọ̀wé àti bàtà pẹ̀lú ago ìbọ̀wọ́ tuntun.

Mo fẹ́ràn èso ọsàn. Èmi máa ń jẹ tí mo bá mú tán, tí mo bá gẹ, tí mo bo, tí mo mú tán. Máa tún wá sí inú ẹ̀ láti kó gbogbo adùn inú ẹ̀ jáde jẹ. Ṣùgbọ́n tí kò bá sí ọsàn, mo máa ń jẹ ìbẹ́pẹ. Tí n bá jẹ ìbẹ́pẹ náà, ó máa ń kó gbogbo ìdọ̀tí inú mi jáde. Mo máa ń lè lọ ṣe ìgbọ̀nsẹ̀ nígbà tí ó yẹ. Láláìsí ìdíwọ́.

Ẹ lórí èrò fún iṣẹ́ ọjọ́ iwájú, èmi máa ń gbaradì fún iṣẹ́ ọjọ́ iwájú ni. Nítorí mo nígbàgbọ́ pé, ẹ́, tí àkókò náà bá máa fi dé, akọ ni ó máa bá mi nítorí ìgbáradì mi. Mo sì máa ń ka ìwé sílẹ̀, kọ́ ẹ̀kọ́ àwọn òṣìṣẹ́ náà sílẹ̀ tí mo máa ń sanwó fún. Nítorí tí àkókò náà bá máa dé kò ní bá mi lábo.

Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọdọọdún ni mò máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun, ṣùgbọ́n láti bí i ọdún mẹ́ta sí mẹ́rin sẹ́yìn tí nǹkan ti gbówó lórí gidigan ní orílẹ̀ èdè wa. Nígbà tí owó bá ti wà, òhun ni mo máa ra ẹ̀rọ ayárabíàṣá.

Tí ààyè bá gbà mí, mo máa ń fọ aṣọ aṣọ ní ojoojúmọ́. Ṣùgbọ́n pẹ̀lú iṣẹ́ àti àwọn ìtọ́jú tó kù, mo máa ń fọ aṣọ ní ẹ̀ẹ̀mejì ní àárín ọ̀sẹ̀ kan.

Èmi kì ń fi àdéhùn ṣeré o. Mo máa ń fi ara balẹ̀ ká dáadáa nítorí mo mọ̀ n pé àdéhùn tí èyàn bá ti bọwọ́ lù tí èyàn ò fi ara balẹ̀ tàbí sùúrù ka, ó lè kó ṣẹ̀kẹ́ṣẹ̀kẹ̀ bọ èyàn ní ọwọ́ o.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń ṣe àtúnlo nǹkan bíi aṣọ, bíi amóhùnmáwòrán tàbí àwọn nǹkan tí èèyàn ń lò sí ara. Mo máa ń ṣe àtúnlo ẹ̀ ní ìgbàkígbà tí ó bá yí wù ló. Bíi aṣọ tí àwọn ọmọ mi ń wọ̀ gan, mo máa ń f-- aṣọ tí èyí tó jẹ́ àgbà wọ̀, màá tún ṣe. Èyí tó tú wá jẹ́ àbúrò tó tẹ̀lé náà, a sì tún tún lo. Bẹ́ẹ̀ ni a ṣe máa ń ṣe láti fi gé owó níná láti fi máa ra nǹkan ní gbogbo ìgbà.

Mo fẹ́ràn láti lọ sí etí òkun láti lọ fi ara pa síbẹ̀ kí n ronú nípa ìgbésí ayé mi àti ọjọ́ iwájú bí mo ṣe lè gbé ìgbésẹ̀ kí nǹkan fi lọ dáadáa àti gbogbo àwọn ìgbésẹ̀ tí mo ti gbé tí mo fi wà ní ipò àti ayé tí mo wà.

Àwọn Yorùbá bọ̀, wọ́n ní okùn ẹ̀bí kò gbọdọ̀ ti ọwọ́ ẹnikẹ́ni jà tórí lẹ́yìn Elédùà tí ó dá wa ṣáyé tó máa ń gbà wá. Ẹbí ló tún kàn tó máa ń gbà yàn nígbà kúùgbà, nígbà ṣòro, nígbà ìdààmú. Ìdí nìyí tó fi jẹ́ ń pé tí mo bá ti fi rí ààyè láti wà pẹ̀lú ẹbí mi, mo máa ń kádùn àkókò ò òun. Mo máa ń fẹ́ràn kí a lọ ṣeré jáde pẹ̀lú ẹbí, kí a sọ̀rọ̀, kí a ṣeré, kí a lọ síbi etí òkun lọ, síbi eré ìdárayá pẹ̀lú ẹbí, ká lọ sílé ìjẹun pẹ̀lú ẹbí, kí a sọ̀rọ̀. Nígbà tí a bá ń sọ̀rọ̀ ní gbogbo àsìkò yìí, gbogbo àwọn nǹkan tí ó ń fa ìdíwọ nínú ẹbí a máa jáde bí ọ̀rọ̀ bí ìṣesí. A sì tún gbogbo àwọn nǹkan náà ṣe. Gbogbo àwọn èyí tí ó nílò àtúnṣe, àtúnṣe. Tábá sì ti tún ṣe tán, ẹbí náà á túbọ̀ gbokùn, á túbọ̀ fi mọ̀ ṣọ̀kan si.

Àwọn Yorùbá bọ̀, wọ́n ní ẹni tí ò dé oko bàbá ẹlòmírì ló máa ní oko bàbá òun ló tóbi jù. Gíga tó ò ga tó nítorí pé ẹni tí ó yì wà ní ipò tó wà tí ò tíì rí àgbẹ̀ ga, òun ló máa ń sọ pé, "à, ibi báyìí tó ń bá ti dé bẹ, ó ti tó òun." ṣùgbọ́n ìjẹ́ èèyàn ni ìjẹ́ àti ìṣe èèyàn tí elédùù à dá ẹ̀dá. Tí a bá ti ga dé ipò kan, láti ìgbà tí a ti dé ipò náà, la máa tún fẹ́ ga ju bí a ti ṣe wà ní ipò yẹn lọ. Bí elédùù a ti ṣe dá ẹ̀dá nìyẹn, pẹ̀lú pé ìṣesí wa ni.

Ọ̀nà oríṣìíríṣìí ni mo máa ń gbà ran àwọn ènìyàn lọ́wọ́. Nígbà míì ó lè jẹ́ pé ìtọ́sọ́nà nìkan ló gbà láti ran èèyàn lọ́wọ́, ìgbà míràn ó lè jẹ́ pé owó ni ó gbà láti ran èèyàn ní ọwọ́. Nígbà míì, ẹ̀, ìfinimọ̀ eeyàn ló máa ń gbà láti fi ni ó má ń lè yàn lè fi ran ènìyàn lọ́wọ́. Gbogbo àwọn ọ̀nà yìí ni mo máa ń gbà láti fi ran àwọn èèyàn lọ́wọ́.

Gbogbo àkókò ọdún ni èmi fẹ́ràn o. Ọdún lọdún jẹ́ ojoojúmọ́ lọdún. Ẹni tí ọdún bá bá láyé, o jẹ́ kí ó sọ pẹ. Ẹni tí ó sùn lálẹ́ tó jí l’òwúrọ̀ pẹ̀lú àlàáfíà àti ara líle, ó gbọdọ̀ fi ọpẹ́ fún elé dúwàá. Ìdí nìyí tó fi jẹ́ pé kò sí ọdún kan te mi ò fẹ́ràn, gbogbo ọdún ni, gbogbo ọjọ́ lọdún, gbogbo ọjọ́ ni mo fẹ́ràn.

Bẹ́ẹ̀ni mo mọ ìtúmọ̀ orúkọ mi ní èdè Yorùbá. Orúkọ náà ni Ọlá tó le kan. Ọlá le kan. Ọlá tó le kan. Bó ṣe ń le kan tó ń lé e kún, bẹ́ẹ̀ náà ló máa ma lé nígbà, ló máa lé lerinwo. Ọlá, ọlá, ó le kan.

Bẹ́ẹ̀ni, níbi iṣẹ́ mi, mo máa ń ṣe ìgbéjáde oríṣìíríṣìí tí a bá ti ní ìpàdé pẹ̀lú àwọn tí a jọ ń ṣiṣẹ́. E, màá ti kọ́kọ́ lọ ṣe gbogbo ètò ní kíkọ́, ní kíkà lórí ọ̀rọ̀ ìgbéjáde àbí ise ìgbéjáde náà. Tí mo bá dẹ̀ tí ṣe gbogbo ètò náà, màá ti gbáradì kó tó dì pé mo máa wá ṣe, a máa wá ṣe ìgbáradì àpapọ̀ ìgbéjáde pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí a jọ ń ṣiṣẹ́

Láti kojú àwọn ìṣòro tí mo máa ń bá pàdé nídi iṣẹ́, mo máa ń ṣe sùúrù gan. Mo jẹ́ èèyàn kan tí ó ní sùúrù, mo dẹ̀ máa ń fi ara balẹ̀. Tí mo bá ti rí àwọn ìṣòro náà, màá wá wo ọ̀nà àbáyọ wò ni mo lè gbà láti fi kojú ìṣòro náà. Tí n bá ti mọ gbogbo iléyìí, màá wá bẹ̀rẹ̀ sí ní máa gba ọ̀nà àbáyọ náà létòlétò, lẹ́sẹẹsẹ.

Bẹ́ẹ̀ni ẹ́, mo ti lọ sí òde lọ́pọ̀lọpọ̀ igbà. Kò sí irú òde tí yóò wà tí Akin lọ. Ẹ́ òde ọjọ́ ìbí ni o, òde ìsìnkú ni, òde ìṣílé ni, òde ìbániyo àgbéga níbi iṣẹ́ ni tàbí ọkọ̀ tuntun tí èèyàn bá rà. Kò sí òde náà tí mo ti lọ. Tí mo bá dẹ̀ ti lọ sí òde, mo máa ń gbé àwọn tí ó lòde náà ní àrúgẹ. Màá dẹ̀ fi nǹkan ṣe ọwọ́ sí wọn tí mo bá dé ibi òde náà. Èmi kì í ṣíwọ́ lásán lọ sí òde.

Láti pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀ kì ń ṣe nǹkan tí gbogbo èèyàn máa ń le ṣe. Ṣùgbọ́n ẹ̀kọ́ àti àkayé lórí ẹ̀ pẹ̀lú ìgbáradì ní ẹnu iṣẹ́, ẹ̀kọ́ ẹnu iṣẹ́, ó ti jẹ́ kí ó mọ̀ mí ní ara. Nítorí ìpè ni kí bírú ìgbà báyìí tó dé, ni mo ti máa ń gbáradì déé pẹ̀lú gbogbo ẹ̀kọ́ ẹnu iṣẹ́ tí wọ́n ti kọ́ mi ìdí nìyí tó fi jẹ́ pé tí bírú àsìkò báyìí bá dé, ní ṣe ni mò máa ń gbé gbogbo àwọn iṣẹ́ náà sí ẹsẹ ẹsẹ. Tí mo bá ti gbé wọn sí ẹsẹ ẹsẹ, màá wá bẹ̀rẹ̀ láti orí èyí tí ó ṣe pàtàkì jù, tí mo mọ̀ wípé tí mi ò bá tètè bẹ̀rẹ̀ ní orí ẹ, ó máa ṣe ìpalára fún iṣẹ́, ó dẹ̀ le fa ìparun lẹ́nu iṣẹ́.

Ó lè láti kà iye ìgbà tí mo máa ń wojú àwòrán ní ojoojúmọ́ nítorí pé èmi jẹ́ èèyàn kan tí kì í lọ ago ìbọ̀wọ́ mọ́. Ìdí nìyí tó fi jẹ́ pé tí mo bá fẹ́ wo àsìkò ọjọ́ ní ojúmọ́, àwòrán ni mo máa ń wò láti, láti mọ àsìkò wo ni ó jẹ́ pàtó. Tí mo bá sì ti mọ̀ báyìí, ó ti tán nìyẹn.

À tí mo bá wà ní àárín àwọn ẹlẹ́gbẹ́ mi tí ìṣòro bá wà, èmi jẹ́ èèyàn kan tí ó fẹ́ràn kí àjọ finúkonúká fi ikùnlùkùn, kí ìtùnú lè wà ní àárín gbogbo wa. Ọ̀rọ̀ lèmi máa ń sọ, níṣe ni mo máa ń pe àwọn ẹlẹ́gbẹ́ mi pé ìṣòro tó dé bá mi lé léyìí o tàbí ìṣòro tó dé bá ẹlẹ́gbẹ́ wa lé léyìí, a sì wá ọ̀nà àbájáde ní orí ìṣòro náà ní àpapọ̀ tí a bá ti fi orí lórí tàbí ikùnlùkùn.

Tí a bá wo inú àpò owó mi, owó náà la máa bá níbẹ̀. Ó lè má wà jẹ́ owó náírà tàbí owó oní pépà, kó jẹ́ ní wípé owó aláfẹ́fẹ́ ni, ṣùgbọ́n owó náà ni a bá níbẹ̀. Ẹ sì bá ID káàdì mi níbẹ̀ náà pẹ̀lú.

Àwọn ìmọ̀ tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi pọ̀ lọ jaburata ní oríṣìíríṣìí ṣùgbọ́n màá dárúkọ díẹ̀ tí mo bá lè rántí nínú ìgbésì yìí. Mo fẹ́ kọ́ nípa data science àti data analytics láti fi gbé iṣẹ́ mi ní àrò gẹ. Bẹ́ẹ̀ ni mo fẹ́ ṣe àwọn professional courses ní ìdí rẹ̀ pẹ̀lú.

Ní àṣálẹ́ lẹ́yìn tí mo bá ti jẹun, tí mo ti sinmi tí mo tọ́jú àwọn ọmọ tán, mo máa lọ́ ń fi ara ṣe ara ṣe ní ibìkan, màá wá ronú nípa gbogbo ìwà àti ìṣesí mi kí ilẹ̀ tó ṣú. Èwo ni ó da tí ò lábàwọ́n, èwo sì ni ó ku díẹ̀ káàtò tí àbàwọ́n wà níbẹ̀. Màá wá máa wo bí mo ṣe máa ṣe àtúnṣe lórí àwọn èyí tí ó ní àbàwọ́n yẹn ní ọjọ́ mìíràn.

Mo ma n ṣe ìpè fídíò dáadáa. Amóhùn mu awòrán ni a ma n pè é. Ó sì ma n jẹ́ kí inú mi dùn nítorí wípé àti èmi àti ẹni tí mo bá n bá sọ̀rọ̀ ni àjọ máa ma ríra wa tí àjọ máa ma gbóhun ara wa, tà máa ma rí bí a ṣe n yí sí ọ̀rọ̀ tí ó n jáde láti ọ̀dọ̀ ara wa.

Gbogbo àwọ̀ ló da lọ́dọ̀ tèmi àti àwọ̀ dúdú àti àwọ̀ funfun atàwọ̀ pupa. Kò séyìí tí ó lábàwọ́n lọ́dọ̀ tèmi, nítorí pé adẹ́dà ló ń dá wa, àwa kọ́ ni àṣẹ̀dá ara wa, àwa kọ́ ni a yan àwọ̀ tí eléèdúa wà fún wa. Nídìí èyí, gbogbo àwọ̀ ni mo fẹ́ràn.

Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ nítorí àǹfààní àti ore tí ó máa ń ṣe fún ara àti gbogbo nnkan tí ń mí pátápátá. Bẹ́ẹ̀ sì ni mo fẹ́ràn ìrọ̀lẹ́ nítorí àǹfààní àti ore tó ń ná máa ń ṣe fún ara, àgọ́ ara ọmọ ènìyàn àti gbogbo nnkan ẹlẹ́mi pátápátá. Ṣùgbọ́n ìrọ̀lẹ́ ni mo fẹ́ràn jù ítorí bí àsìkò náà ṣe máa ń rí àti ẹwà tí ó wà nínú ojú ọ̀run tí ìrọ̀lẹ́ bá ran.

Bẹ́ẹ̀ni mo ní ètò ààbò kọ̀ǹpútà ní orí ẹ̀rọ kọ̀ǹpútà mi, ṣùgbọ́n nǹkan tí ó máa ń tojú sí mi lọ́rọ̀ ètò ààbò náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ igbà tí èèyàn bá ń lò kò ṣe gbogbo ààbò ni ó máa fi ń bo ẹ̀rọ kọ̀ǹpútà náà. Nítorí pé nígbà mi lẹ́yìn ìgbà tí ẹ̀yin bá ṣe bí ààbò ti bá kọ̀ǹpútà yín tí ẹ bá tú máa wá túwòó dáadáa nígbà mi bóyá ẹ fẹ́ kó nǹkan kúrò ńbẹ ni o tàbí ẹ fẹ́ kó àwọn ètò iṣẹ́ ẹ yín láti ibòmí wá sí orí kọ̀ǹpútà náà, ẹ máa rí pé àlàfo wà nínú ètò ààbò tí ó wà ní orí kọ̀ǹpútà náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún ní ìgbà tí mo yí ní ilé iṣẹ́ titi ọdọ̀ tèmi tí mo fi ń ṣiṣẹ́. Ó máa ń mú inú àwọn òṣìṣẹ́ mi dùn, ó sì máa ń jẹ́ kí wọ́n fi ara sí inú iṣẹ́ tí wọ́n bá ń ṣe fún mi. Ó sì máa ń jẹ́ kí òótọ́ wà lẹ́nu àwọn òṣìṣẹ́ náà.

Mo gbádùn láti máa lọ sí etí omi fún ìsinmi, tí bá ń wo bí òkun ṣe ń wo yaya tó ń rù yaya atẹ́gùn tó ń fẹ́ níbẹ̀, ó máa ń mú inú mi dùn, ó dẹ̀ máa ń mú, e, ìbálẹ̀ ọkàn ba mi. Àgàgà ti mo ti wa pèlú, ti mo ba tun wa wa pelu àwon ebí mí, àwon olólùfé mí, o maa mu okàn mi balè.

Mo mọ̀ nípa yoga, mo ti gbọ́ nípa yoga ní oríṣiríṣi. Ó sì wùn mí kí mi náà bá wọn ṣe. Ṣùgbọ́n, àìsí ààyè ni kò jẹ́ kí n lè ṣe, ààyè ó gbà mí. Táyè bá ti gbà mí, èmi gan an máa máa ṣe yoga.